Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí n bá n lọ sí ibi iṣẹ́, nǹkan ìrìnsẹ̀ ni mo máa ń lò lọ mọ́tò àbí kẹ̀kẹ́. Ó jẹ́ nǹkan nínú àwọn ohun tí a máa fi ń ṣe ìrìnṣẹ̀ lọ sí ibi iṣẹ́.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwe? Àwọn kókó ẹ̀kọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ènìyàn ní àfojúsùn ohun tí ó fẹ́ ṣe nípa ti ìwé kíkọ́. Nígbà tí àwọn kókó yìí bá wà.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, nígbà gbogbo ni mo máa ń ka àwọn àdéhùn, àmọ́ nígbà míràn a máa ń fi ojú fọ àwọn àdéhùn kọ̀ọ̀kan. Àmọ́ kíkà àdéhùn ó dára.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, oníkálukú ló gbọdọ̀ mọ̀ bí a ti ń wẹ̀. A lè fi omi tútù wẹ̀ àbí omi tó lọ́wọ́rọ́ kí a sì wẹ̀ kí ara wa sì mọ́.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Iṣẹ́ ọ̀fẹ́ dára nítorí pé ó máa ń fa ojú oníbàárà mọ́ra.

Ṣé o fẹ́ràn lọ ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ ẹ̀rọ ìgbésókè. Àwọn ẹ̀rọ yìí dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń mú kí iṣẹ́ yá ó sì máa ń mú kí iṣẹ́ dára.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun lè jáde ní ìgbàkígbà àti ọ̀rẹ́kọ̀ọ̀rè. Nígbà tí a bá parí iṣẹ́ tán àbí nígbà tí a bá tii se tán, ọjà tuntun má a ń jáde.